Ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀ ni ọjọ́ Saturday. Ọjọ́ Saturday ni mo fẹ́ràn jù nítorí pé ọjọ́ yìí fún mi ní ọkàn balẹ̀ àti pé ó láwọn, àwọn ibi, ibi, ibi kan wà tó yẹ kí n máa lọ. Mo nífẹ̀ẹ́ púpọ̀ sí ọjọ́ yìí nítorí pé kò dàbí àwọn, àwọn ọjọ́ tó kù. Nítorí pé àwọn ọjọ́ tó kù ní agbègbè témi ń gbé àti ní, mo fẹ́ẹ̀ lè sọ pé ní gbogbo àgbáńlá ayé, a máa ń bùkátà síi láti ṣiṣẹ́, láti lọ síbi iṣẹ́, láti máa lọ sọ́tùn-ún lọ sósì sáré kiri. Ọjọ́ yẹn wá dàbí ọjọ́ ìsinmi. Ó dàbí ọjọ́ ìsinmi nítorí ọjọ́ yẹn àá lè jókòó síbi kan. Ṣùgbọ́n èmi jẹ́ ẹnìkan tó jẹ́ pé mo máa ń darí sí ilé ẹ̀kọ́ ẹ̀sìn. Mo máa darí sí ilé, ilé ẹ̀kọ́ ẹ̀sìn láti àárọ̀ tí n bá ti jí. Mo máa, tí mo bá ti bùkátà sí àwọn aráalé àti iṣẹ́ ilé jíjẹ mímú, màá wá gbéra lọ sí, èmi àti aráalé, a máa gbéra lọ sí ilé ẹ̀kọ́ ẹ̀sìn tí àá rí àwọn tí wọ́n ń kọ́ wa lẹ́kọ̀ọ́ ẹ̀sìn, tí wọ́n ń kọ́ ẹlẹ́ṣọ̀ ẹ̀sìn. Bí i aago mẹ́sàn-án láàárọ̀ ni a máa bẹ̀rẹ̀ tí wọ́n á dẹ̀, wọ́n á dẹ̀ kọ́ wa ní ẹ̀kọ́ ẹ̀sìn tó, tó péye. A wá ṣe bẹ́ẹ̀. A-- kọ́kọ́ ni pé a máa ní àwọn ìgbáláàyé fún àwọn ẹ̀kọ́ mẹ́ta kan. Ẹ̀kọ́ ká k Kùránì, ẹ̀kọ́ tí a tú máa ka amọ̀kọ lároba wa. A máa kọ́ Lárúbáwá. Táa bá ti kọ́ Lárúbáwá, àá wá kọ́, àá wá jókòó papọ̀, tí àwọn olùkọ́ wa máa wá bá wa sọ̀rọ̀. Nígbà míì, àwọn obìnrin máa jókòó pẹ̀lú wa. Ṣùgbọ́n kò, a máa jókòó ní ibi kan náà. Ṣùgbọ́n a máa, a máa là ní àárín méjì. A máa làá ní àárín méjì torí pé aà gbọdọ̀ jókòó papọ̀ pẹ̀lú àwọn obìnrin. Ẹ̀, àwọn obìnrin tí ó ṣe ẹlẹ́tọ̀ wa. Àá wá jókòó papọ̀ pẹ̀lú wọn níbẹ̀ tí aá fi máa gba ẹ̀kọ́ lọ́dọ̀ wọn títí, títí bẹ́ẹ̀. Àá ṣe bẹ́ẹ̀ títí, títí tí a fi tó bí aago mọ́kànlá ní àárọ̀. Tó bá ti wá tó aago mọ́kànlá, àá wá, àá wá kúrò ní agbègbè yẹn. Nígbà míì, èmi máa ń lọ sí ọ̀dọ̀ àwọn òbí mi torí ọ̀dọ̀ àwọn òbí mi súnmọ́ ibẹ̀. Màá lọ fara mọ́ wọn, bá wọn ṣeré, w'àlàáfìá wọn àti àwọn ẹ̀gbọ́n àtàbúrò mináà. A ti jọ wà, a ti jọ sọ̀rọ̀. Tí n bá ti wá kúrò níbẹ̀ tí àwọn ẹbí mi tó jẹ́ àwọn ìyàwó àtọmọ tí wọ́n ò bá bá mi wá sí ibẹ̀, mi ò ní fẹ́ pẹ́ ńbẹ̀ nítorí màá fẹ́ tètè darí padà lọ bá wọn ní ilé tí màá dẹ̀, màá dẹ̀ bá wọn rà'wọn nǹkan kan bọ̀ tí wọ́n bá bùkátà sí. Ọjọ́ yìí jẹ́ ọjọ́ ìsinmi nítorí pé gbogbo wàhálà tí a ṣe lọ ṣe bọ̀, àá wá fi sinmi. Àá wá fi sinmi sí ojú kan. Aà dẹ̀ níbi méjì máa, èmi kì í máa lọ káàkiri. Èmi kì í máa lọ káàkiri. Màá wà ní ojú kan tí a máa fi sinmi fún iṣẹ́ yìí. Eléyìí ni nǹkan tí n màá ń sábà ṣe ní ọjọ́ Sátidé tí mo dẹ̀ nífẹ̀ẹ́ sí jù. Ọjọ́ Sunday náà ò fẹ́ súnmọ́, ò fẹ́ súnmọ́ kú fẹ́ jọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n ọjọ́ Saturday tún, èmi tún fẹ́ràn ẹ̀, mo tún fẹ́ràn ẹ̀.